Ṣàlá yé aṣọ tí à ń wọ̀ ní ọjọ́ pàtàkì. Aṣọ tí à ń wọ̀ lọ́jọ́ pàtàkì. Aṣọ ta bá mú ni ìgbà mìíràn, ọjọ́ pàtàkì wọn máa ń mú aṣọ bóje--ìgbà mí aṣọ ìgbéyàwó, aṣọ èèyàn máa ń ní aṣọ bó je ọjọ ìgbéyàwó. Ọjọ́ pàtàkì náà lọ jọ ìgbéyàwó bo je freedom, o máa ní aṣọ tó máa wọ ti tiẹ.

Ah! Mi o fẹ́ràn kí n jókò sí fèrèsé nínú ọkọ̀ òfurufú o, ẹ̀rù máa ń bà mí ní o. Máa dẹ́ rórò kúrò, máa ma ro pé àbí ọkọ̀ bàálù mi ó máa já. Mi ní ìfẹ́ sí i rárárá. Even gan ti a bá gbé mi sí ojú window máa ma bẹ, àwọn tó ń dá wa lóhùn bẹ, màá bẹ wọ́n pé ẹ jọ̀ ṣe ẹ le bá mi yí ààyè mi padà bí kí n bẹ ẹni tí a jọ jókòó pé kó jọ, pé ẹ̀rù ń bà mí.

Ah! Ọjà tí màá n lọ, ọjà mẹ́ta ni. Ọjà náà wọn pé ni kutọ wọn pe ikan ni Lafẹnwa. Ọjọ́ ọjà ni mo dé máa ń lọ. Ohun tí wón ń tà, kò sí ohun tẹ ń wá ń bẹ tẹ lé rí. Wọn ń tẹ̀fọ́, wọn ń ta gúre, wọn ń ta oúnjẹ, wọn ń ta aṣọ, àwọn oní bọs- wọn ń ta aṣọ, wọn ń tẹwàá, wọn ń tìrẹ síí, wọn ń ta kuli-kuli, kò sí ohun tí wọn tà ń bẹ ní ìyín ọjà yẹn. Ọjọ́ máru-máru na máa ń na, ẹni tí o mọ̀ níbẹ̀. Ah! Àwọn tí mò ń rajà lọ́wọ́ ni mo mọ̀ níbẹ̀ o, mi ò mọ ẹni, mi ò mọ ẹnikẹ́ni yàtọ̀ sí àwọn tí mò ń rajà lọ́wọ́.

Ẹni to n ṣe nǹkan lakọkọ, ìmọ̀ràn ti máa fún, mo maa n sọ fún wipé, nǹkan to bẹrẹ yìí ko ṣe nǹkan to rọrùn bo ṣe ro bóyá o má rọrùn o, ko gbọdọ ku lọ́nà bíi èéfín o, torí o maa lé diẹ fún ni ọnà ṣùgbọ́n ó gbọdọ̀ máa gbìyànjú, ó gbọdọ̀ máa tẹpà síi torí èmi náà ti wà láyé ibẹ̀ ri. Ígbà àkọ́kọ́, ó máa kọ́kọ́ rí bí pé ó fẹ́ ṣú olùwa ẹ̀, ó máa dàbí pé kò ní fẹ́ ṣe é ṣe. Ṣùgbọ́n tí èèyàn n bá fọkàn sí i, tí èèyàn bá fọkàn bá a lọ tó ń gbìyànjú a jáná.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, mo máa máa sáré parí gbogbo ohun tí mo bá mọ̀ pé mo máa ṣe kí i ó má baà di ìgbà tí mo máa lọ lọ́wọ́. Màá sáré, màá ṣe kọ́mọ kọ́mọ, torí mo fẹ́ jẹ́ kó jẹ́ pé àsìkò tó yẹ kí n parí iṣẹ́ náà ni máa máa lọ. Ma sáré máa ṣe gbogbo e kọmọ kọmọ, gbogbo iṣẹ́ ti mo ba ni ile maa sáré ma ṣe kọmọ kọmọ, mi i ni ṣe irewesi nidi e mo.

Ah! Ohun tí n sọ fún ọ̀rẹ́ àtijọ́ tí mo ti rí ti pé ọrọ àkọ́kọ́, à, mo miss rẹ, mo miss rẹ, ara o wa sọ mí, ara o wa sọ mi, ẹkú ijọ mẹ́ta. Báwo ni gbogbo nǹkan? Àwọn nǹkan tí máa kọ́kọ́ bèrè nìyẹn. Bó ni gbogbo ǹkan, ohun tí ẹ mbèrè ah. Ohun ti máa bèrè, báwo ni gbogbo ǹkan sé kò sì wàhálà, ṣe kò sì wàhálà? Tó bá ti bímọ, má bèèrè àwọn ọmọ ńkọ tó bá dẹ tí lọwọ, màá béèrè ọkọ nkọ ṣùgbọ́n tí ó bá ti ń, máa bèrè, má ní pé, ah báwo dè ni? Ọlọ́run a ṣe é tó dáa. Èmi kì í bèrè àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí n bèrè tí bá rí pé kò tí ì lọ́kọ, màá, màá fi ṣàdúrà fún un pé láìpẹ́ láì jìnnà, ọkọ á lálùbáríkà awọlé tọ ẹ wá. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ bèrè sé dáadáa ni, booni ṣé kò sun kò hun?

Àwọn ọmọdé tí ó ń fi fóònù ṣeré, àwọn ọmọ ọ̀rẹ́ mi ìgbà mélòó, tọ́n bá ṣeri pé ìyá wọn gbé fóònù lẹ́ẹ̀ pẹ̀rẹ̀ báyi, wọ́n ti gbé fóònù wọn tí ń tẹ̀. Tọ́n bá ṣeri pé ìyá wọn gbé fóònù lẹ́ẹ̀, mí lé káyé ìgbà, gbogbo ìgbà tí ìyá wọn bá ti gbé fóònù lẹ́ẹ̀ báyìí, wọ́n máa gbé, tó máa tẹ̀ni. Ìyá wọn ti pàrọ̀ password, pàrọ̀ password, wọ́n yìí ń gbé pass-- Ọlọ́run ló mọ bí wọ́n ṣe n mọ. Fóònù ìyá wọn ni.

Bí mo ṣe nífẹ̀ẹ́ ewe mi, eré, eré bojú bojú àti òṣùpá káalẹ́ ibi tí ẹ ti ń ṣe é ní àgbàlá ìyá bàbá mi ni o. Ọmọdé mélòó a máa ń pọ̀ o. Gbogbo àwọn ọmọdé àdúgbò tílẹ̀ bá ti ṣú, wọn máa wá sí ilé wa. A ma máa ṣe bojú-bojú. Ẹni tí ó bóri, ìgbà míí èmi ni máa borí ṣùgbọ́n nígbà ìmí kì í ṣe èmi ni máa borí. Ṣùgbọ́n àgbàlá wa la ti máa ń ṣe, àgbàlá ilé ìyá bàbá mi.

Gbọ orin yoòbá ní orí fóònù, àwọn ara díẹ̀ láti bẹ̀rẹ̀, bá ṣe ń gbọ́ orin yoòbá ibi tí wọ́n tí ń rí, ẹ máa lọ sí Play Store ni ibẹ̀ ni wọ́n ti ń rí, orin tẹ bá download or ke ẹ lọ síbi tí a ti ń download ohun tí wọ́n ń gbọ́ e le gbọ Ebennezer Obey, e le gbọ Sunny Ade, e le gbọ Tope Alabi, e le gbọ ṣaworo idẹ, bi wọn ṣe tọ́jú rẹ, a máa fi sí inú play store ni o, a maa download e láti Google Play, a máa fi sí play store ibi tí a ti ń download ẹ̀ tẹ ti máa máa gbádùn ẹ̀ lòriṣìrìṣìí nìyẹn.

Ibi tí èmi ti wá, wọ́n máa ń pa abúlé ibẹ̀ ní Ìjàgbà ní Shagam. Ibi tí ó wà ó wà ní Shagamu ní Ògùn State. Ibẹ̀ ló wà, ẹni tí ó sì wà níbẹ̀. À, àwọn èèyàn wà níbẹ̀. Ìgbà tí mo ń lo, emi ó lọ sí abúlé wa, o ti pẹ́ ìgbà tí mo wà ní kékeré ni mo ti lọ sí abúlé wa gbeyin, ìgbà tí bàbá mi wà láyé mo ti dé abúlé wa gbẹ̀yin.

Mo ní o, ṣọkọ yọkọ̀tọ́ ọlọbẹ lo lọkọ. Mo nífẹ̀ẹ́ ṣọkọ gan, òun gan mo sì máa sèé ní ọjọ́, ọjọ́ ajé. Mo nífẹ̀ẹ́ ṣọkọ gan, mo dẹ̀ tún nífẹ̀ẹ́ gúre. Mo nífẹ̀ẹ́ gúre ṣùgbọ́n ṣọkọ ni ẹ̀fọ́ tí ó máa kọkọ wá sí mi lọ́kàn tí mo bá fẹ́ ro ẹ̀fọ́ lẹ́yìn náà gúre. Mo dẹ̀ tún nífẹ̀ẹ́ gúre, mo tún nífẹ̀ẹ́ úgú. Ṣùgbọ́n ṣọkọ gangan ni ẹ̀fọ́ mi.

Ígbà tí máa ń ṣe imọ́tọ̀ tó ilé mi, kò sí ìgbà tí mi ń ṣemọ́tọ̀ oo. Èmi máa ń jí lóru nígbà mi ti má maa túnléṣe. Ígbà mi dè ré ọjọ́ ìsinmi, kò sí ìgbà tí mi i ṣe imọ́tọ̀tó. Ígbà tó bá ti wù mí, tára mi bá sì fà sí pé ó wù mí kí n túnlé ṣe, màá ṣe imọ́tọ̀tó ilé. Mo ma se tita ti ara mi ba bere fún, ti ara ba bere fún iṣẹ́ mo ma se oo.

Eré àwọn ọmọdé ní àdúgbò mi, eré wo a, eré bọ́ọ̀lù ni o. Kan ṣeré bọ́ọ̀lù kan dẹ̀ má sáré kiri, kan máa gun kẹ̀kẹ́ ni bo a, ní pápá àdúgbò wa ni. Òfin wo ni o wà, kò sí òfin o. Bó bá ṣe wù wọ́n ni kan ṣe ṣere o. Eré àwọn ọmọdé àdúgbò, kan má gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí pápá. Orí pápá yẹn wà ń to sí ilé mi. Wọ́n dẹ̀ nifẹ sí, kan má gun kẹ̀kẹ́ kiri àdúgbò.

Mo máa ń ṣe o, mo máa ń ṣe o. Léni nṣín ẹni tó máa wa bá mi roko iwájú ìta ilé wa, Olóhun máa gba ẹgbẹ̀rún mẹ́ta, mo dẹ̀ fi ẹgbẹ̀rún kan mo fi kun fún un. Mo máa ń ṣe dáadáa, tí máa tún ṣé oúnjẹ fún wọn gan. Òṣìṣẹ́ máa tún ṣé oúnjẹ fún wọn àfi à máa ń ṣe ọ̀ ṣẹ́ máa ń fún wọn. Àwọn òṣìṣẹ́ ní owó àfi a máa ń ṣe ò de bíi oúnjẹ. Máa tún ṣé oúnjẹ fún wọn, n gbà mí kòì ṣe wọ́n máa jẹun.

Ìbọ̀wọ́, mo nífẹ̀ẹ́ sí ìbọ̀wọ́ dáadáa, dáadáa. Mo máa ń wọ ìbọ̀wọ́. Mo nífẹ̀ẹ́ sí oríṣiríṣi ni mo ní ìfẹ́, ìbọ̀wọ́ oríṣiríṣi colour ni mo ni nílé. Oríṣiríṣi, oríṣiríṣi ara ìbọ̀wọ́ oun ni ó kún ọwọ́ mi. Mo máa ń wọ ìbọ̀wọ́, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí dáadáa. Oríṣiríṣi colour oríṣiríṣi lo wa lowo mi.

Mi kìí mu coffee o, mi ṣe ẹni tó ní ara o. Mo, èmi máa ń wò pé bóyá èèyàn tó bá gbe, kò yẹ kó tún má mu coffee. Ṣùgbọ́n mo máa ń lo coffee, mo máa fi fọ eyín mi, ṣùgbọ́n mí kí n mu coffee. Ṣùgbọ́n tí n bá fẹ́ fọ eyín mi pé kó máa lọ coffee, máa ń darapọ̀, máa dà coffee pọ̀ mọ́ ohun ìfọnu mi. Mi kìí n mu coffee o.

À fífi oúnjẹ ránṣẹ́ sí àdúgbò, àkókò, àkókò ọdún ni. Bóyá nígbà léyá, irú èmi báyìí krìstẹ́nì ni mí, nígbà Easter máa ń fún oúnjẹ ránṣẹ́. Nígbà December máa ń fún oúnjẹ ránṣẹ́. Ìgbà ọdún lèèyàn máa ń fi oúnjẹ ránṣẹ́ sí ará àdúgbò. Àwọn tó bá dẹ̀ sùnmọ́ Olúwa ẹ̀ ni. Nítorí àwọn kan wà tó bá gba oúnjẹ yín, wọ́n máa dànù. Ṣùgbọ́n àwọn tó bá súnmọ́ ọ yín, wọ́n máa fi ìfẹ́, wọ́n a fi wa bá a yín. Wọ́n máa fi ìfẹ́ jẹ ohun tí ẹ ń rìn, à, ohun tí a ń rìn, à. Ìgbà jollof rice, fried rice oríṣiríṣi oúnjẹ bí a bọ́ ṣe ń padà. Oríṣiríṣi oúnjẹ ni mo ma n se nígbà ọdún.

Ba ṣe ń yan àwọn alábàájo sepọ. Tí ìwà ẹni bá jọra ẹni bẹ́ẹ̀ la ṣe ń yan àwọn alábàájo sepọ. Bóyá ìwà ẹni jọra ẹni, bóyá ọ̀rọ̀ ẹni ó jọra ẹni. Ọ̀rọ̀ ara wa jọ yé ara wa. Bí èèyàn ṣe ń yan àwọn alábàájo sepọ nìyẹn. Bóyá ẹ̀yàn ń rí ẹni yen ẹ wá rí pe a, ọ̀rọ̀ yín ò fẹ́ wọ̀, ọ̀rọ̀ yín jọ wọ̀. Ẹ̀hẹn, bá ṣe ń yan àwọn alábàájo sepọ nìyẹn.

Lọ ṣẹ́ṣẹ, èmi ọ̀ta mi ti fẹ́ bọ́ o. Há! Data tí n máa ń lo lọṣooṣẹ, òun ló ń lọ yẹn. Há! Èmi ọ̀ta mi ti fẹ́ bọ́. Àgàgà MTN, owó tó yẹ kí n fi jẹun, data tí mò ń lo lọṣooṣẹ pọ̀ o, ó pọ̀ o. A tó ẹgbẹ̀rún mẹ́wàá ni mò ń rà lọ ṣẹ́ṣẹ. Èmi ọ̀ta mi ti fẹ́ bọ́. Data tí mò ń lo pọ̀ o.

Ah! Ọkọ̀ ńlá tí mo mọ̀, ọkọ̀ ńlá tí mo mọ̀ wà ní Sótúbọ̀. Wọ́n ń gbin gbaguda, wọ́n ń gbin ìbẹ́pẹ, wọ́n ń gbin kòkó, wọ́n ń gbin iṣu, wọ́n gbin, wọ́n ń gbin ìrẹsì. Ibi tí ó, ibi tí ó wà, ah! Ó wà ní Sótúbọ̀ ní ọ̀nà Ṣàgámù. Ẹni tí ó ṣiṣẹ́ ah! Ọmọ tí o ń ṣiṣẹ́, mi mo àwọn tí o ń ṣiṣẹ́ ń bẹ̀ o sugnin mo mo ẹni tó níbẹ̀.

Mi ò mọ àwọn arádúgbò mi dáadáa o. Mi ò mọ̀ wọ́n dáadáa. Kárọ̀ọ̀ kúdají ni èmi àti àwọn arádúgbò mi o, tí n bá dẹ̀ jáde ni o. Mi ò mọ̀ wọ́n dáadáa o. Kárọ̀ọ̀ kú'dají tin bá bọ́ta lẹ́nu gate ni a máa ríra wa torí ilé gate ni mò ń gbé. Mi ò mọ̀ wọ́n dáadáa o. Gbogbo àdúgbò mi dèérè. Ile ti olukaluku wa ni inú ile e ni.

Ṣé mo máa ń rìn ní àlàáfíà? Máa ń rìn ní àlàáfíà. Máa ń rìn lálàáfíà. Kò sí ohunkóhun tó ṣe mí. Màá rìn ní àlàáfíà dáadáa. Àlàáfíà ni mo fi ń rìn. Ọlọ́run o dẹ̀ ní gba àlàáfíà mi ní ọwọ́ mi. Àlàáfíà pẹ̀lú fọkànbalẹ̀ ni mo fi ń rìn. Màá ń rìn lálàáfíà dáadáa, dáadáa. Ohun àlàáfíà ni mo fi ń rìn.

Ìdílé mi, ìpatí ìdílé mi kó nínú ìtọ́jú, à ídílé mi kópa gidi o. Tí àwọn ènìyàn bá ya wèrè, o ń tọ́jú wèrè ní ìdílé mi. Wọn wò, wọn wo ẹni tó bá ní ilẹ̀ tútù, won wò ní ìdílé mi. Wọn dẹ̀ tún ń gbẹbi ní ìdílé mi. Wọn dẹ̀ tún ń tọ́jú aláìsàn ní ibi, ìdílé mi ibí wọ́n ti ń rán à. Ìdílé mi ní àgbàlá tó tóbi tí a ti ń ṣe gbogbo ǹkan yẹn.

Mo máa ń call àwọn oníbàárà tuntun o, mo màá ń pè wọ́n dáadáa. Àgàgà tọrọ wa bá wọ̀, mo máa ń pè oníbàárà tuntun. Àgàgà tọrọ wa bá wọ̀, iṣẹ́jú iṣẹ́jú ni mo màá máa pè wọ́n. Mo màá ń pè àwọn oníbàárà tuntun o. Kò dẹ̀ sí ibi tí mio ti ń pè wọ́n, torí orí afẹ́fẹ́ ni mo ti ń ṣiṣẹ́. Mo máa ń gbàdúrà pé kí n ní àwọn oníbàárà tuntun.

À, ọwọ́ ọ̀tún ni mo ń lò omi kín lọ́wọ́ sí o. Ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún tí mo ń lò ni mo ń lò mi kín lò ọ́wọ́ sí o. Ọwọ́ ọ̀tún ni mo ń lò o. Tin bá fẹ jẹun. Tín bá fẹ tanba gan ọwọ ọtún náà ni mo fín tanba níbi tó ṣe kíni dẹ̀ fún mi. Mio kín lò ọwọ òsì oo, ọwọ ọtun ni mo fín bí mo fẹ jẹun bí mo fẹ tanba bí mo fẹ kọ̀wé, gbogbo ẹ ọwọ ọtun níí.